Mo ma n fi faili mi pamọ sorí cloud nitori pe o jẹ ọna igbalode ti eniyan fi le tọju faili rẹ. Esi jẹ ọna to jẹ pe o ti o ni ra rara ati pe ẹyan o ni lo lati bẹru wipe boya faili na yio sọnu tabi ina yio jo tabi nkan ti o da yio ṣẹlẹ si. O jẹ ọna ti mo fẹran lati ma tọju faili mi sorí cloud.

Báwo ni mo ṣe máa ń ṣe ètò owó ìṣe? Ẹ, ó pé lọ́nà oríṣiríṣi nítorí pé tí a bá ti yọ owó oúnjẹ, owó ilé tàbí owó àwọn ǹkan mìíràn, a máa ń láti fi owó ń ṣe àgbèrò sókèsì bí mo ṣe máa ń lo owó iṣẹ́ ní eléyìí.

A kì í má parọ́, kí i má jalè o. Èmi ò ń pín owó iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Òníkalúkù ló ń ṣe iṣẹ́ rẹ̀, ló dà mọ̀ ǹkan tó ń ṣe, bó ṣe ń ṣe làálàákàlá láti rí owó. Nítorí pé kò sí bí eyaǹ ṣe lè máa fún ọ̀rẹ́ rẹ̀ ní owó tó lè ṣe é pẹ́ jùlọ. Òníkalúkù kò ń ṣe pé kí n wá máa fún ọ̀rẹ́ mi ní ẹja jẹ, ṣùgbọ́n ǹkan tó dáa jù ni pé kí n kọ́ bó ṣe lè pa ẹja. Eléèni èmi rí pé ọ̀nà tó dáa láti fún ọ̀rẹ́ ni owó.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Bí àpẹẹrẹ, ní ọjọ́ ìsinmi, a máa ń, a máa ń jọ wo eré ìtàgé papọ̀, a jọ máa ń jáde, a jọ máa ń ṣeré nínú ilé àti wipé tí a bá ní eré ìdárayá tàbí ara àdúgbò tó ń ṣe nǹkan, a máa jọ lọ síbẹ̀, a sì jọ máa ń sùn papọ̀. Bi mo se máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, ṣùgbọ́n kò n ṣe ọgbà tí a máa ń fi n so èso, ṣùgbọ́n ọgbà tí èèyàn lè wa ọkọ̀ láti jẹ́ pé kó tọ́jú ọkọ̀ sí. Ní ọgbà tó wà ní àyíká mi, ó fẹ́ lè gbá ọkọ̀ bí mẹ́ta ní ẹ̀kan náà, èyí ni ọgbà tí mo ní.

Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń ṣe ní àṣálẹ́. Àṣálẹ́ mìíràn, mo lè wo eré ìtàgé. Bẹ́ẹ̀ ni àṣálẹ́ mìíràn, ó lè jẹ́ kí mo bá m, mo fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa nǹkan tí, iṣẹ́ kan tí mo fẹ́ ṣe. Tàbí àṣálẹ́ mìíràn, ó lè jẹ́ mo fẹ́ ka ìwé jẹun kí n tó sùn. Tàbí àṣálẹ́ mìíràn, ó lè jẹ́ ìgbà tí mo fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí ohun kan tàbí òmíràn lórí Íńtánẹ́ẹ̀tì.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì ni pé mo máa kọ́kọ́ gbà pé mo ti ṣẹ̀, tí ń bá ti gbà nínú ọkàn mi pé à, èmi ni mo jẹ̀bí lórí ọ̀rọ̀ yìí o, màá bá ẹni náà sọ̀rọ̀ bó jẹ́ bóyá ìyàwó mi tàbí ẹnì kankan. Máa sọ pé à, má bí inú o, máa tọrọ ìforíjì lọ́wọ ẹni náà láijẹ pé kó má bí inú sí mi. Bé mí ń ṣe máa ń tọrọ ìforíjì tàbí kí n máa ṣe, máa wùwà dáradára sí ẹni náà.

Nígbà wo ló kẹ́yìn tí mo ní ààlà burúkú? Èh, mo lè káso pé bóyá ọdún to tó lọ, ṣùgbọ́n kò ní fi ṣe bí ààlà ṣèri. Kò lè tó bá jẹ́ ààlà burúkú kò lè jọba lórí ayé mi, torí pé elmi ní ìgbàgbọ́ wípé ohun tí Ọlọ́run kọ nípa mi ó ju ààlà lọ. Àlàa obá burú kò bá jẹ rere, ǹkan rere nìkan ló lè jọba lórí ayé mi.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà nítorí pé mo nígbàgbọ́ wípé tí ò bá sí àlàáfíà, ẹ̀mí ènìyàn á gbé iporuru sókè ni. Kò jẹ́ si pé kò sì ń se n kan tó dára nítorí eléyìí ó lè jẹ́ kí ìfúnpá ẹni kó lọ sókè. Àti wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ Ọlọ́run kọ́ wa pé kí a tẹ̀lé gbogbo ẹ̀dá ènìyàn pẹ̀lú àlàáfíà tí a bá ṣe eléyìí a kò lè rí òun. Nítorí náà èmi nígbàgbọ́ wípé àlàáfíà ó ṣe pàtàkì sí ìgbésí ayé ènìyàn.

Mo ò tíì gun alùpùpù rí o, èmi ò tíì gun alùpùpù rí nítorí pé mo ná àǹfààní láti gun ni, kò ṣe pé mo fẹ́ gun. Àti wípé ó, ó sàn kí èèyàn wa ọkọ̀ ju kó wa alùpùpù rí, ó sàn ju kí èèyàn wa ọkọ̀ ju kó wa alùpùpù. Ní, ní gbogbo ọ̀nà, ìfọ̀kànbalẹ̀ máa ń wà tí èèyàn bá wa ọkọ̀ ju kí èèyàn wa alùpùpù lọ. Nítorí náà èmi ò tíìẹ fẹ́ wa alùpùpù rárá àti rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìlera nígbà tí n bá nílò láti lò ó, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà. Bí àpẹẹrẹ, ẹ̀rọ ìlera ta máa ń fi n ṣe ìfúnpá mo máa lò láti wo ìfúnpá mi àti ẹ̀rọ ìlera ní gbogbo ọ̀nà láti wo ara ẹni, ó jẹ́ ohun kan tí mo máa ń lò dáradára.

Mo máa ń lo gíláàsì ọrùn ní ìgbà tí a bá jáde tí oòrùn bá ń ran Kò ṣeé fún pé torí pé nǹkan kan ṣe ojú mi tàbí omi rán. Pápá jùlọ tí a bá fẹ́ lọ sí etí omi tàbí nígbà tí oòrùn bá pọ̀ gidi gan, ó jẹ́ àkókò tí ó dáa jù kí èèyàn lo gíláàsì láti fi bo, dáàbò bo ojú rẹ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé nípa èyí ni èèyàn tún lè jẹ́ kí wọ́n padà wá láti bá ni ra ọjà lẹ́ẹ̀kan si. Nítorí pé èyí jẹ́ ọ̀nà láti jẹ́ pé kí èèyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà yìí ní ọ̀nà tó dáa.

Ó máa ń gba bí wákàtí kan láti ilé dé ibi iṣẹ́ nítorí ọkọ̀ ijọ́ba àti ọkọ̀ aládàáni tí èèyàn máa ń wọ̀ kò n ṣe n pé ìgbà míì èrò lè wà n lẹ́ẹ̀ láti jẹ́ pé kí wọ́n gbé eeyàn ìgbà míìrán kẹrẹrẹ wọ́n máa nílò láti dúró ki wọn to rí èèyàn kọ́kọ́ náà tó kún kí èèyàn tó wá dé ibi iṣẹ́. Ìgbà míì kẹdẹrẹ, ó lè jẹ́ pé àwọn mọ́tò ojú pópónà ó di.

Mo ṣe ìgbékalẹ̀ ní iṣẹ́ ní àkókò tí a fẹ́ ra àwọn ọjà kan, èyí tí ó ní ṣe pẹ̀lú ọ̀nà ìjíròrò àti ìdàgbàsókè ibi iṣẹ́. Èyí fún mi ní àǹfààní láti sọ̀rọ̀ nípa ọrẹ ọ̀fẹ́ tí ibi iṣẹ́ ní láti jẹ́ pé kí a fà àwọn oníbàárà tí ó pọ̀ yanturu wá sí ọ̀nà wa àti wípé èyí máa fún wa ní àǹfààní láti, láti jíròrò pẹ̀lú àwọn oníbàárà yìí ká ba lè jẹ́ kó bá wa ra ọjà ní gbogbo gbà. Èyí tún máa tún mọ̀ sí i pé nípasẹ ìgbékalẹ̀ yìí, mo jẹ́ kí wọ́n mọ ìtú tí a lè pa gẹ́gẹ́ bí iṣẹ́.

Mo máa ń fọ aṣọ ní gbogbo ọjọ́ àbámẹ́ta torí pé èyí ni àkókò tí mo ní àǹfààní àti ààyè láti má ṣe ohun mìíràn. Ohun sì ni àkókò tí mo máa ń lò láti jẹ́ pé kí n fọ aṣọ títè mi. Èyí le jẹ́ bí i ẹ̀ẹ̀kan tàbí èèmejì ní oṣù nítorí kí n ṣe gbogbo ìgbà náà ni mo máa ń rí ààyè láti jẹ́ pé kí n ṣe eléyìí.

Ẹ̀mi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ní ìgbàgbọ́ wípé tí ènìyàn bá ṣe iṣẹ́ dáradára, ó gbọ́dọ̀ ní àkókò ìsinmi. Nítorí náà, mo máa ń lo ọjọ́ bí mẹ́rìnlélógún nínú ọdún láti fi jẹ́ kí àkókò ìsinmi. Ṣùgbọ́n ìgbà mìíràn kò ṣe pé ekan náà ni n ó lọ fún ìsinmi yìí. Mo lè pín kó jẹ́ pé ọjọ́ méje méje ní oṣù mẹ́fa tàbí ní oṣù, ní àárín oṣù mẹ́ta.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti pín oúnjẹ nítorí pé àjọjẹ ló máa ń dùn tí èèyàn bá fún ni ní oúnjẹ jẹ, ó jẹ́ kí ó jẹ́ àwọn ọ̀nà tó jẹ́ pé èèyàn lè fi fi ìfẹ́ hàn fún ẹni tí èèyàn bá fún ni oúnjẹ èyí sì jẹ́ ọ̀nà tó dára láti jẹ́ pé èèyàn tó ní gbígbé ààyè gidi.

Ètò ìdárayá mi ó pé oríṣiríṣi, ìkan nínú rẹ̀ ni gbígbá bọ́ọ̀lù. Mo ní bọ́ọ̀lù bí i méjì tí ó je pé mo lè gbé jáde kí n gbá pẹ̀lú àwọn ará ẹbí mi. Èyí jẹ́ àkókò tí inú wa má n dùn láti jẹ́ pé kí a gbá bọ́ọ̀lù láàárín ara wa àti láti pa ara wa ní ẹ̀rín.

Mo máa ń rà nǹkan ní ọjà tí a ń pè ní ọjà Mile 12. Ó jẹ́ ọjà tí ẹ pé ẹ ti lè ra oúnjẹ oríṣiríṣi fún ìdílé ẹni. Ṣùgbọ́n, kò n ṣe mi mo máa ń lọ sọ́jà yìí ní paapaa jù lọ. Ní gbogbo ìgbà, mo máa ń gbé aya mi lọ láti jẹ́ pé kó ra ọjà yi ni. Èmi sì fẹ́ràn irú ọjà bẹ́ẹ̀ torí pé, ohun oúnjẹ tó máa ń ta kò ṣe ohun tó gara. Ó sì jẹ́ ibi tí èèyàn ti lè rí gbogbo nǹkan tí ó bá fẹ́ rà ní gbogbo ìgbà.

Èmi ni igbàgbọ́ wípé ẹni a bí ìrè kan kò gbọdọ̀ se ọdẹ òru. Kò ní fi ṣe bí ó ṣe lè rí. Mo maa n rí pé miò di òru níta tàbí mio ṣe ǹkan tó ma la kí n ṣe ní òru, nítorí pé tí èèyàn bá ṣe elẹ́yì, kó má lọ jẹ́ pé Olúwa ẹ a ri ǹkan tí kò gbọdọ̀ rí.

Èyí jẹ́ ohun kàyéfì ní ayé òde òní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn niwọ́n ti gbà nítorí pé wọn kò lè dáàbò bo ara wọn lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n fún tèmi, mo máa ń rí dájú wipé ọ̀rọ̀ ìgbaniwọlé mi kò sẹ́ni tó mọ̀. Mi ò sì fi hàn ẹnìkankan nípasẹ̀ eléyìí. Ó jẹ́ bí mo ṣe máa ń dáàbò bo ara mi ní gbogbo ìgbà.

Mo fẹ́ràn òru ní tàbí alẹ́ nítorí pé èyí jẹ́ àkókò tí mo máa ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn àti nǹkan tí o jé pé kò kí n ṣe ìgbà tí mo máa ṣiṣẹ́ láti jẹ́ pé mo ní láti máa maa ròó pé, à, kí ni iṣẹ́ tí mo fẹ́ ṣe? Ó jẹ́ àkókò tí mo, àkókò alẹ́ àti òru ó jẹ́ àkókò tí mo máa ń sin láti ṣe àwọn nǹkan tí èmi fẹ́ràn fún ara ara mi nìkan.

Àwòrán mi kékeré àti ti ọmọ mi kékeré ló wà nínú àpò ọwọ́ mi, pẹ̀lú ìwé ìdánimọ̀ tí ìjọba fún ni tí ènìyàn bá ń wa ọkọ̀, ó jẹ́ àwọn nǹkan tí ó wà nínú àpò ọwọ́ mi. Bákan náà, mo máa ń tọ́jú owó sínú àpò ọwọ́ mi, owó náà ó jẹ́ àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi.

Èmi fẹ́ràn ọjọ́ ìsinmi torí pé ó jẹ́ ọjọ́ tó fún mi láǹfààní láti jáde lọ sí ilé ìsinmi tàbí láti kí ara àdúgbò, ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ó sì tún jẹ́ àkókò tàbí ọjọ́ tó ń fún mi ní àǹfààní láti ṣeré jáde àti láti ṣe nǹkan àwọn ǹkan mìíràn tí mo fẹ́ràn láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu protein. Ìdí ni wípé ó dáa fún ara gidi gan, ó sì máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ó ma ń jẹ́ kí ara ẹni kó wà dáadáa, ó ń ṣiṣẹ́ fún àgọ́ ara láti jẹ́ pé kí èyàn má ṣe ní àìsàn. Àwọn dókítà gan máa ń gba wa níyànjú láti jẹ́ pé kí á mu ohun tó ní protein nínú.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ o n ní pé kí n jáde láti gbádùn ara mi. Tí olúwẹ̀ẹ́ bá ṣiṣẹ́ kárakára, o jẹ́ ohun tó dára pé kí èèyàn jáde kó gbádùn ara rẹ̀, àti pé láti lọ sí àwọn ibi tí o jẹ́ pẹ́ mo ṣàdéhùn láti lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òrùn sí ara àgàgà nígbà tí òrùn bá ń ràn gan an tó jẹ́ pé ó lè jẹ́ kí ojú èèyàn fọ́ tàbí kí nǹkan tí ò dáko ṣe ojú èèyàn. Nítorí náà, èyí tẹ́ ń jẹ́ pé èmi gan an lè gba awọ̀n èèyàn níyànjú láti jẹ́ pé wọ́n ò gbọdọ̀ má ṣe life yi ìdáàbòbò òrùn sí ara tí ó bá ń jáde.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún mi kì í lo ọwọ́ òsì láti jẹun tàbí láti ṣe ohun kankan. Ohun tí mo dàgbà mọ́júmọ́, mo ní lílò ọwọ́ ọ̀tún láti jẹun àti láti ṣe gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Ó sì jẹ́ ǹkan tó rọ̀ mi lọ́rùn láti máa ṣe ní gbogbo ìgbà.

Mi ò wọ gíláàsì o. Ìdí tí mò ṣe wọ gíláàsì ni pé ojú òòdù mi, ojú mi ò fọ́, ojú mi ń rína kéere kéédere ní, ní gbogbo igbàá. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní yìí. Àwọn tó ń wọ gíláàsì náà, ìdí kan tàbí òmíràn, oun ló ń fà á kí wọ́n fi wọ gíláàsì. Tí èèyàn bá wọ gíláàsì ẹ̀mí tẹ máa wò pé ó dàbí ẹrù táwọn èèyàn ń gbé ka ni ṣùgbọ́n a kì í fi àìsàn gan-an aláìsàn. Nítorí gíláàsì ò ṣe nǹkan tí ó dá kí Ọlọ́run kó wò wọn sàn.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn dáadáa, ó jẹ́ lára ìrànwọ́ tí mo ti e fẹ́ràn láti máa lò. Nítorí pé mo kò ní nílò láti máa kọ tàbí fọwọ́ tẹ ohun tí mo fẹ́ ṣe. Pípá sí sọ̀rọ̀ lásán, nnkan tí mo fẹ́ ṣe, ó lè jẹ́ ṣíṣe ni orí Íńtánẹ́ẹ̀tì tàbí lórí tẹlifíṣàn. Èyí jẹ́ ọ̀nà ìgbàlódé tí àwọn ènìyàn fi ń sọ̀rọ̀ láti ṣe ǹkan kíákíá láti sì mú ilé ayé rọrùn fún ẹni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ni àkókò tó bá jẹ́ pé mo fẹ́ rí ẹni tí mo ń bá sọ̀rọ̀ tàbí wọ́n fẹ́ fi ǹkan hàn mí tí kò sì jẹ́ pé a jọ wà papọ̀. Ìpè fídíò ó jẹ́ ọ̀nà láti jẹ́ pé kí èèyàn fi rí ǹkan kedere bí àwọn èèyàn ṣe ń ṣàlàyé nípa rẹ̀ àti wípé ó jẹ́ kí èèyàn lè rí ojú èèyàn tàbí ibìkan ní kedere láti jẹ́ pé èèyàn máa-- kí èèyàn tó lè sọ̀rọ̀ tàbí láti, láti ṣe ǹkan kan tàbí òmíràn.

Ní ilé ayé yìí, èèyàn lè dojúkọ ìṣòro ṣùgbọ́n kò ṣe ipé kí èèyàn sá fún ìṣòro. Tí n bá dojúkọ ìṣòro, mo máa ń wo kílófa ìṣòro yìí àti wípé kín ni mo lè ṣe láti dẹ́kun ìṣòro yìí. Nípa ṣè eléyìí ó jẹ́ ọ̀nà tèmi ṣe máa ń kojú ìṣòro ní ẹnu iṣẹ́ tàbí ní ibikíbi tí n bá sì ṣe eléyìí, mo máa rí pé ìṣòro náà yóò dàkẹ́ jẹ́. Èyí jẹ́ ọ̀nà tó jẹ́ pé èèyàn fi lè kojú ìṣòro, kí èèyàn mọ̀ nǹkan tó fà á àti wípé kín ni mo lè ṣe láti jẹ́ pé, láti dẹ́kun ìṣòro yìí.